Gbogbo re ní mo fẹ́ràn nínu yàrá mi. As pé gbogbo won ṣiṣẹ́, toba je pe kò ṣiṣẹ́ ni, mi ò ní fẹ́ nínu yàrá mi. Mi ò ní ìkankan tí èyí tó jẹ́ kí mo fẹ́ràn jù. Gbogbo ẹ̀ní máa ń lò tó bá ti ń ṣe ẹ́ dáadáa, tó si ń fún mi ní nǹkan tí mo fẹ́, màá lò.

Ẹro mi pọ̀ púpọ̀ púpọ̀. Nǹkan lára rẹ̀ ni pé máa ma gba iṣẹ́ lójoojúmọ́, iṣé mi a sì máa buyo sí, á máa pọ̀ sí ti ó máa ní branch sí ibi ọ̀tọ̀ọ̀tọ̀, bọ orukọ̀ mi ló máa wà n bẹ̀. Ǹkan tí mo rí ní ọjọ́ iwájú nìyẹn.

Mo ma n wọ fìlà tí òórùn ba ń pọ̀ níta. Màá wọ face cap, màá fi bo orí mi. To bá dẹ̀ jẹ̀ tí gọbi tí wọ́n n wọ lọ sí òde náà ni mo máa ń wọ, tí n ba tí ni òde ti mo fẹ́ lọ fún, máa wọ gọbi náà, máa dẹ̀ á ṣẹ̀ sí apá òsì, bi mo ṣe máa wọ̀ ọ́n ní yẹn.

Bẹ́ẹ̀ni, màá tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀ torí pé tí mi o bá tẹ̀lé tí bá lọ kọjá òfin tó fi sílẹ̀, gbèsè ni, èmi máa tún san òwó fún ìjọba. Ìjọba ibí báyìí wọn ò kí ń gbá fún nnkan bẹ́ẹ́, o tí mọ mi làrá láti ilẹ̀, láti ilẹ̀ kí n máa tẹ̀lé òfin.

Ẹ̀fọ́ ṣọkọ, mo fẹ́ran lasí máa jẹ ju. Lẹ́yìn náà ni ẹfọ́ tẹ̀tẹ̀. Idí tí mo ṣe gbádùn ní ẹ̀fọ́ ṣọkọ ni pé taste ẹ yàtọ̀ sí àwọn ẹ̀fọ́ tó kù, ó sì dàbobo fún ara. Mo sì máa ń jẹ ẹ̀fọ́ ṣọkọ.

Má jẹ gọ́ọ̀mù, àmọ́ ẹ̀ẹ̀kọ̀kan ni máa jẹ́. Mo mọ̀ pé kò dá fún eyín àmọ́ ekankan mo maan jẹ gọ́ọ̀mù singọ́ọ̀mù ò dáa púpọ̀ fún èèyàn. Tí èèyàn bá jẹ é jù, ó lè fa cavities sínú eyín èèyàn.

Ó ti pẹ́ tí mo ṣe lọ rí dókítà, o ti ṣe díẹ̀ nítorí pé kò sí àsìkò. Mo mọ̀ pé ehm, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta lẹ́yìn kí n máa lọ rí dókítà fún ìwòsàn tó pé amọ̀ àsìkò àti owó kò sí.

Ó máa ń wo ago owọ́ dáadáa, ó máa ń wò pé ẹ̀ṣọ́ ni ó máa ń jẹ́ kí ẹni tó bá wọ̀ ọ́ máa jẹ́ kó dà yàtọ̀ láàrin àwọn èèyàn. Ó dáa kí wọ́n fi aso wo àsìkò náà, kí ó sì pé ìyẹn ba láti máa tẹ fún ẹni níbi tí kò bá wà, ṣẹ́ pé kò wá sefu.

Fóònù méjì ni mò ń lò. Mò ń lò ẹ́ẹ̀kan iPhone 11, mo dẹ̀ tún ń lo Redmi Note 13. Mejeejì lò ní iṣẹ́ pàtàkì tó ń ṣe. Toripe ó lawọn app kan tó wà lórí iPhone tí kò sí lórí Redmi, ó de ní àwọn app kan náà tó wà lórí Redmi tí kò sí lórí iPhone. Tori e ni mejeéjì ṣe se pàtàkì.

Àti kékeré mi mo ti fẹ́ran àwọn ìràwọ̀ ki eniyan maa mọ kí eniyan máa mọ jù tó. Bí i àná sì ẹnìkan fún ọ̀ mi pé Mercury ni eleyi o, Jupiter ni eleyi o, tó jẹ́ kí n mọ bí oníkálùkùnò nígbà tó máa ń shine.

Tábìlì iṣẹ́ ilé iṣẹ́ tèmi, ó gùn àmọ́ kó fẹ̀, nítorí náà nǹkan tí mo fi síbẹ̀ ni gáàsì, chopping board àti kí tí mo máa ń kó àwọn nǹkan kan sí.

Ọdún tí mo fẹ́ràn jù lọ ni ọdún iléyá torí pé ó máa ń dùn. Àwọn eyan máa ń wá láti àgbàlàyé ká máa wá sí wa lé fún iléyá, torí pé ẹran dẹ máa ń pọ̀. A máa pa ẹran pa ogúnfe pa gbogbo ẹ.

Rárá o, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi o. Ẹ̀mí nìkan ni màá ń kọ́, then tó báa ń kọ́ iṣẹ́ ni láti kọ́, wọn dẹ̀ màá kọ dáadáa, àmọ́ iṣẹ́ ti ẹ̀mi kọ́ láti kọ́. Tí bá kọ́ láì ṣe pé iṣẹ́ mi ni, o lè tún fa wàhálà imi torí ẹ̀ ni mo ṣe kí ń kọ́.

Mo tí máa lò tó ọdún márùn-ún tí mo ti fọ gbẹ̀yìn torí pé mi ò ní ńnkan tí mo ti fẹ́ lọ ṣe lọ́wọ́ báyìí àmọ́ tí n bá rí, mo máa fọ torí ó máa ń dùn. Ó ti pẹ́ tí mo ti fọ àmọ́ nǹkan tí o je pe eeyàn o le gbagbe ní.

Ọjọ́ tó ń pè ní Friday, ọjọ́ Jímọ̀ ni mo fẹ́ràn jù nítorí pé ó jẹ́ ká mọ̀ pé ose ti tan, ọ̀sẹ̀ ti tán, ká ti lọ gbáradì fún ọ̀sẹ̀ míì.

Rárá o, mi ò kí ń gbé àpọ́ eyin o, mi ò gbérí. Ati kékeré mo ti jẹ́ ọmọ tó dá tó jásáká tó mọ̀wé dáadáa. Ntori náà mi gbé rí láyéláyé, kọsí bó se fẹ́ burú sí, kọsí bóse fẹ́ bá bàjẹ́ sí, mi ò ní gbé.

Mo ti pè tí mo ti la àlà burúkú, ó ní ìgbà kan tó yẹ pé, ní gbogbo ìgbà tí mo bá sùn báyii àla burúkú ni máa n ni. Igbá tó dẹ̀ yá, ó dẹ̀ sì lọ. O ti máa ṣe tó bí ọdún méjì sẹ́yìn tí iru ti ṣẹlẹ̀ sí mi. Bẹ́ẹ̀ ni, mi ò dẹ fẹ́ kó tún ṣẹ láyé.

Mi kìí bá àwọn yàn ṣòro nínú ẹrọ ìgbésókè. Mi kìí, mi kì í ṣe, mi kì í ṣe ara ni.

Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ní máa ń se imototọ́ ilé mi, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni. Ọjọ́ Sátidé dé ni ti màá nu gbogbo ilé, tọ́jú gbogbo ilé, mop gbogbo ilé, máa fi lè kó gbẹ. Mo sè máa ń ṣe nìyen. Àmọ́ ìgbà mí tí ń bá ráyè ní ọjọ́ Sátidé, mo lè ṣe é ní àárọ̀ Sọ́ńdè, àárọ̀ kùtùkùtù.

Mo mọ bí wọn se ka aworan lé dáadáa. Máa ti wà lori plan. Mo mọ bí won ká ibi tí kitchen máa wà, ibi tí yàrá máa wà, ibi tí toilets máa wà, ibi tí gbogbo e máa wà àti bó ṣe máa barricade e. Kò n jẹ́ kí ojú àmì kankan pa. But mo mọ mo bí a ṣe n se dáadáa.

Ìrìn àjò tí mo ti rin lórí ọ̀rọ̀ iṣẹ́, ó pọ̀, ó pọ̀ gan-an. Pẹ̀lú iṣẹ́ àti, àti òfin wọn, tí wọ́n bá tì ní kí ẹ̀yàn lọ fún nǹkan tí ẹ sọ tí kó bá dẹ́ lọ, wàhálà mii tún nì.

Ìgbà tí èèyàn bá lọ pẹ̀lú ẹbí èèyàn, o ma ń fún ni okun àti agabra láti ṣi ṣe sí tó rí pé ẹbí ma yọ ǹkan lára èèyàn, o ma tún ǹkan lára èèyàn nǹkan tán pè ní pride. Láì láì dẹ sí pride, ǹkan á máa lọ dáadáa.

Ó ṣe pàtàkì ke ẹ̀yàn mọ̀ gbogbo àwọn tó fẹ́ bá ṣiṣẹ́ délédélé, délédélé àwon ọ̀ọ́rẹ́, torí pé àwọn gan òní fé sá ló to bá ti mọ̀ pé àwọn tó mọ̀ ń pa awọ̀n wọn pọ̀ ti máa ń ṣèwádìí dáadáa ni.

Tí òjò bá rọ̀ tí n baa wà nílé, ígbà míì mo máa ń bọ́ ṣọ̀ kí n dẹ máa ṣere nínú òjò. Àmọ́ tí mi ò bá di sí nílé, màá lọ síra ìyá ni ẹ́ níbi oyè. Tí ẹ bá tún mọ̀ bóo dá, ẹ máa lọ yá níbẹ̀.